Ìgbà mélòó ni o máa ń lọ fọnu rẹ lójoójúmọ́? Ìgbà mélòó ni o máa ń lọ fọnu rẹ lójoójúmọ́? Mo máa ń fọnù mi lójoójúmọ́ ní ẹ́ẹ̀mejì méjì àbí ẹ́mẹ́ẹ̀ ẹ́kànga nìgbà mí. Ìgbà mi ìkómọ́tọ̀, a ó fọnù gidi gan torí pé kíni ẹnu ọgbọ́ ọrọ̀ máa ń rùn. Ọkùnrin ni wá, bo sì jẹ́ nù.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àkókò Jímoh torí pé òun ni ó ṣe pàtàkì jù púpọ̀. Ó sì jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn dáadáa torí pé kíni, à, ọjọ́ yẹn ni ọjọ́ tó jẹ́ pé gbogbo Mùsùlùmí máa ń lọ ṣàpapọ̀, wọ́n ó ṣe Jímoh wọ́n sì tún ń ṣe ìpèrà fún ara wọn, wọ́n sì tún ń ṣe Nàṣíà fún ara wọn.

Ṣe o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́, mo máa ń fi fáìlì mi pamọ́ tò ba jẹ́ hard copy ni. Ètò yìí jẹ́ soft copy náà kì í ṣe gbogbo ibi ni mo máa ń fi pamọ́ sí. Ó ní àwọn ààyè tó jẹ́ pé abí, ibí, software tí mo máa ń fi wọn pamọ́ sí. Nígbà tí mo ti ri pé àwọn hacker ti pọ̀ ní ìlú, tó jẹ́ pé nígbà tí o bá fi sí online, wọ́n sì lọ wọ́n á kó a àwọn fáìlì rẹ.